Bẹ́ẹ̀ni mo ma ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Àwọn, àwọn ǹkan púpọ̀ wà lórí Íńtánẹ́ẹ̀tì tí èèyàn kọ́. A le kọ́ bó ṣe ń ṣe oúnjẹ, bó ṣe ń, bó ṣe ń, bó ṣe ń make owó. Ẹ dẹ lè kọ́ bó ṣe ń, bó ṣe ń sọ̀rọ̀ náà.

Mi n tí fun eyán ní ẹ̀jẹ̀ mi rí o. Nítorí pé mo busy gan an, áti ipé mi ń tí try rẹ rí kí n lọ sí hospital sin kí n lọ fẹ́yàn lẹjẹ́ because mo fẹ́ gba tattoo. Wọn dẹ̀ń kí jẹ́ kí ẹni tó ní tattoo kò fún yàn lẹjẹ́.

Ah! Mo fẹ́ràn orin oríṣìíríṣìí, mo fẹ́ràn Michael Jackson, mo fẹ́ràn trap, mo fẹ́ràn àwọn Eminem, mo fẹ́ràn àwọn Central Cee àti àwọn Dave. Mo mọ Stormzy ná. Oríṣiríṣi orin rin mo fẹ́ràn náà mi, mi lè sọ pàtàkì pé ẹni kan mo like.

Engineering student ni mí, mo ti n kọ́ṣẹ́ láti kékeré. Mo mọ bó ṣe ń ṣe àwọn electric eem, machine àti kíni. Mo mọ bó ṣe ń tún ǹkan ṣe dáadáa.

Mo máa ń rán tí lẹ̀ kankan bọ̀, kì í ṣe gbogbo ìgbà mo máa ń rán ti o. O lè jẹ́, o lè jẹ́ pé mo ní aid time láti rán ti. Most times n kì í rán ti, bọ̀ mo ti notice e, sọ mo máa, mo máa lọ kọ́, tí bá ti jí mo máa lọ kọ́ sí ní ìwé.

Mo ma m’oti ni o, mo m’omoti lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bọ́ mo ti jẹ́un nísìyín mo má ń kà bible nísìyin ti n bá ti fẹ́ pa ọkàn mi má má lọ sùn àbí kí n jókò sí ibi tó quiet.

Ó ti ṣe díẹ̀ náà ibi time, time COVID yẹn mo tún kọ́ nǹkan dáadáa. Mo kọ́, mo kọ́ b'ọ́n ṣe ń ṣe jíà mọ́tò. O, gbogbo nǹkan wà, wà online ní ìsinsìnyí, sọ kò sí, kò sí stress pín yan lọ síbìkan lọ kọ́ṣẹ́.

Mo fẹ́ràn ooo, mo fẹ́ràn jeans, àwọn bàgì jeans àti top. Mo dẹ̀ láì kí, mo láì kí àwọn senator Yoruba, ó jẹ́ Yoruba material kan wá báyìí tí wọ́n máa fí ń tún ẹran, ẹwu àti sokoto.

Oṣu August ló bí mi. Oṣu kejọ nínú ọdún. Wọ́n bí mi ní August 21.

Máa ń ṣiṣẹ́ láàrọ́ sí ìrọ̀lẹ́. Ago, ago mẹ́jọ àárọ̀ sí ago márùn ìrọ̀lẹ́. Wò ó kí ń ṣe, kí ń ṣe ojoojúmọ́ ṣá, bóyá Monday àbí, àbí Tuesday àbí Wednesday, kí má ń ṣiṣẹ́ ní Thursday àti Friday.

Every time mo ma ń gbọrin nítèmi o, o ń ṣe pàtàkì nínú gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe ní ọjọ́. O máa ń jẹ́ ki ń ṣe nǹkan, kí n máa wa aboard. So anytime mo lè gbo orin but, everyday mo máa ń gbọ orin ṣa.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni Fanta, mo like Fanta gan. Nítorí pé mi kọmọ, ó máa ń taste bí ọsàn, ó máa ń tí bá ti ra Fanta tok tútù dáadáa, màwá okay gan. Mii like àwọn black drinks bíi àwọn coke.

Ti ba ti check, ti ba ti check nylon àti ti ba ti check gbogboo ah, ti ba ti check nylon àti kí n ba ti fọwọ́ kan lára, ṣa, mo máa mọ̀ pé ó dára ah. And mi, mi understand question yẹn but àwọn tí mo ní mo ti fún yín yẹn.

Mo máa ń down fún dáadáa. Mo máa ń lọ sí break room àbí mo máa ń jáde. M á sọ fún HR pé mo fẹ́ jáde, máa lọ dahun lẹ́yìn, àbí kí n máa dáhùn àtọ̀. Nítorí pé wọ́n lè sá ka wa, wọ́n lè sá kínyọ́n. So kò dáwọ́ kínyọ́n máa down phone níbi iṣẹ́ anyhow. But a máa ń ní break dáadáa. A máa ń ní break lẹ kọ kan. So anytime táa bá tì ní break, mà á jáde kúrò ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Nítorí pé factory ni, so mà á bọ́ síta, mà á lọ gbé.